Fóònù mi máa ń gbóná nígbà tí mo bá ti tẹ̀ ní àtẹ́jù. Tí mo bá sì ti rí pé ó ti gbóná, màá fi káalẹ̀ tàbí kí n wà ní ibi tí ó bá tutù. Gbigbona rẹ̀ á dínkù, màá sì tún máa tẹ̀ ẹ́ lọ. Ṣùgbọ́n mi ò kí ń sákiyèsí ìgbà tí ó máa ń gbóná, àbọ̀ iye ìgbà tí ó máa ń gbóná. Èyí tí mo mọ̀ ni pé tí mo bá ti tẹ̀ ní àtẹ́jù ni ó máa ń gbóná.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn rẹ̀ gan torí ó máa ń dùn, bẹ́ẹ̀ ni ó sì tún máa ń ṣe ara lóore. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí ó ṣe àǹfààní fún ara púpọ̀. Nítorí náà ni mo fi fẹ́ràn láti máa jẹ ẹ́

Èékánná mi jẹ́ nǹkan tí mo máa ń mọ́ ju tó dáadáa. Mo sì máa ń rí i wípé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní ìparí ọ̀sẹ̀, gbogbo ìparí ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi torí mi ò fẹ́ràn kí ìdọ̀tí kó máa sá sí abẹ́lé èékánná mi, mi ò dè ẹ́, ó dẹ̀ máa ní mi lára kí èékánná mi kó gùn.

Bẹ́ẹ̀ni oríṣìíríṣìí ètò tẹlifísàn ni mo máa ń wò. Mo máa ń wo ètò yìí tó máa ń kọ́ni lọ́gbọ́n, mo máa ń wo ètò tó jẹmọ́ àṣà àti ìṣe, mo máa ń wo ètò tí eré ìdárayá bẹ́ẹ̀ ni mo sì máa ń wo ètò oní ti alágbèléwọ́, ètò tí ó ní, èyí tó ń dáni lẹ́kọ̀ọ́ nípa ẹbí nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gun alùpùpù dáadáa ní gbogbo ìgbà. Òun gan-an ni ó jẹ́ nǹkan tí àwọn ènìyàn máa ń gun jù ní àsìkò yìí torí ó yára láti tètè lọ ibi tí a bá ń lọ. Súkẹ́rẹ́gbàkẹ́rẹ́ ọkọ̀ kì í mú alùpùpù, bẹ́ẹ̀ ni ó sì yára dáadáa, bẹ́ẹ̀ ni owó rẹ̀ kò tún gùn pá.

Ìranraẹni lọ́wọ́ pín sí ọ̀nà ìyèkíyẹ. Ìgbà mí ìran lọ́wọ́ lè wá láti bí oúnjẹ jíjẹ fífúnni ní oúnjẹ jẹ. Ìgbà mí ìran lọ́wọ́ lè wá láti níbí kí èèyàn gbá èèyàn ní mọ́ran. Ìgbà mí ìran lọ́wọ́ sì lè wá níbí a ti bùyàn lọ́wọ́, bùyàn lásọ ní oríṣiríṣi. Ọ̀nà èyí tó bá jẹ́ ìrọ̀rùn tí ipá mi bá ká ni mo máa ń gbà láti rán ènìyàn lọ́wọ́. Èyí tí ipá mi kò bá sì ká, màá sọ fún ènìyàn bẹ́ẹ̀ pé agbára mi ò gbé.

Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, ní èyí tí ó sì rọrùn, tí kò sì wàhálà súnkẹrẹ, fàkẹrẹ. Bút n tí ó sì tún dá ni pé ní orí Íńtánẹ́ẹ̀tì, ǹnkan èyí tí o fẹ́ gan gan ni o máa rí, kì òní dàbí pé eléyìí náà ó jọ ara wọn, ẹ mu eléyìí náà, ọmọ ẹ̀yà kan náà ni ó. Èyí tí o fẹ́ gan gan ni o máa rí, tí o sì máa san owó rẹ̀ tí wọ́n sì máa jú ránṣẹ́ sí ẹ, tí kò ní ìnira àti ìsunkẹrẹ ìlọsókè ìlọsódò nínú.

Bẹ́ẹ̀ni mo ti lè ẹnìkan kúrò níbi iṣẹ́ rí nítorí pé ìwà tí ó ń wù kò bá ètò àti ìlànà iṣẹ́ tí à ń ṣe mu. Ó ya ọ̀lẹ, ó má ń ṣe ìmẹ́lẹ́ púpọ̀, bẹ́ẹ̀ sì ni ó sì tún kúndùn àfọ̀rọ́wọ́ra. Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ó ní òtítọ́, kì í sì ṣe ẹni tí ó ní lọ́kàn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ láti jẹ́ kí iṣẹ́ lọ síwájú.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ó jẹ́ ohun nǹkan ìwúrí fún mi ní ọjọ́ náà torí ọjọ́ àkọ́kọ́ tí mà á kọ́kọ́ gun ọkọ̀ ojú omi ni, ọjọ́ àkọ́kọ́ tí mà á lo nǹkan ìrìnsẹ̀ ní orí omi.

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa, ṣùgbọ́n bátìrì náà ni a tún mọ̀ sí nǹkan tí wọ́n à ń pè ní ẹ̀kì agbára, a lè pè ní ẹ̀kì agbára ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀kì agbára ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó máa ń dúró dáadáa, ó máa dú-- mo tí mo bá fún ẹ̀kì agbára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní iná tí yóò dẹ́kun dáadáa, mo máa lòó láti àárọ̀ títí di alẹ́.

Bẹ́ẹ̀ni, mi ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá níbi tí àti máa ń gbé irin tí a ti máa ń gbé àwọn oríṣiríṣi nǹkan láti fi ṣe eré ìdárayá tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní gym house. So mo ní ìforúkọ̀ níbẹ̀ fún ọlọ́ṣù kan, tí ó bá dẹ́ ti fẹ́ parí, màá tún ṣe ìforúkọ̀sílẹ̀ tuntun mìíràn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé lórí fóònù. À kọ́ kọ́ yóò ṣe àdín kù bá owó ìlọsókè ìlọsódò, èkejì kò ní sí pé ẹnìkan á pẹ́ dé ìpàdé, bẹ́ẹ̀ni kò ní sí pé ẹnìkan kò rí ààyè, bẹ́ẹ̀ni kò ní sí pé ẹnìkan kò wá tí ó sì máa ń lọ dáadáa tí ó sì jẹ́ pé àsìkò tí èèyàn fẹ́ ṣe ìpàdé náà ni ó máa bọ́ sí. Tíkalúkú ó sì sọ èyí tí ó ń bẹ ní ọkàn rẹ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún àbí kí a pè é ní Ọdún Ìléyà. Ìléyà èyí tí ó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ láti rin ìrìnàjò wá sí ìlú abínibí wọn, tí ó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá sílé padà, tí ó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ore mọ̀lẹ́bí, bàbá àti ọmọ ní ìpàdé padà tí kálúkú a sì fi ìfẹ́ jẹ fi ìfẹ́ mu, tí kálúkú a bá ara wọn ṣe kí kálúkú tó padà sí ayé rẹ̀

Ẹ̀yọ̀ kan péré náà ni mo máa ń lò ní èyí tí ó sì máa ń mú kí oorun tí mo bá sùn kó já geere, léyìí tí kò sì kí ń tí kò lè púpọ̀ ju débi pé ọrùn tàbí orí máa máa ro mí kí n tó jí ní àárọ̀ ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá dáadáa. Ní èyí tí ó pín sí ọ̀nà méjì, mo máa ń ṣe ìdárayá látara kí a sá eré díẹ̀díẹ̀ tí àwọn ẹlẹ́yìnbò máa ń ṣe jogging. Mo dẹ̀ tún máa ń ṣe eré ìdárayá látara bọ́ọ̀lù àfi ẹsẹ̀ gbá tí èyí sì máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi jí pépé.

Ohun tí mo má n ṣe nígbà tí mo bá dúró de ǹkan ni pé mo má n ṣe ìwádìí ní orí ayélujára lórí ǹkan tí mò ń dúró de láti mọ̀ ní kíkún àti ní púpọ̀, ẹ kù díẹ̀ káàtò àti ibi tó dá sí nípa ǹkan tí mò ń dúró de.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eyìí tí mò ń fi ń ṣe ẹ̀sẹ̀ rìn, tí ó sì wúlò fún mi gidi gan láti gbe lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ. Ọkọ̀ náà jẹ́ Mercedes Benz tí mo máa ń lò.